Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fọn. Fífan pín sí ọ̀nà oríṣiríṣi. Fífan fèrè àti oríṣiríṣi fífan bẹ́ẹ̀. Susu ife àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ẹtì jẹ́ ohun tí ẹ̀yà ara tí a máa ń fi mú gbọ́ ọ̀rọ̀ ó sì jẹ́ ẹ̀yà ara èyí tó wúlò nínú erikérike ara wa, tí ó jẹ́ pé tí ìkan nínú àwọn etí wa bá ní ìṣòro, ó lè fa kí èèyàn má lè gbọ́ ọ̀rọ̀.

Rárá o, mi kì í ṣe ọ̀gá. Ọ̀gá jẹ́ oríṣi ọtí tí àwọn èèyàn máa ń mu ní ilé-iṣẹ́ tíwa. A kì í ṣe ọtí torí pé ó lòdì sí ẹ̀sìn tíwa, so aìṣe ọ̀gá o.

Ìṣègùn, gbólóhùn tí Yorùbá ń pè ní ìṣègùn ni àwọn tí wọ́n bá ń ja ewé, ja egbò láti fi ṣe ọmọ àráye ní oore. Ìṣègùn ode, Ìṣègùn ọdẹ ó jẹ́ orúkọ fún ìlú abi àgbègbè.

Ìgbóná jẹjẹ o jẹ́ ọ̀nà tí a gbà pa àárọ̀ afẹ́rẹ́ inú yàrá ní àsìkò òtútù, a ní bùkátà sí àwọn ẹ̀rọ tí ó lè mú inú lé gbóná. Ṣùgbọ́n agbègbè tí a wá ń gbé kì í ṣe agbègbè tí ìwọ lọ ra ẹ̀rọ tí mú inú lé gbóná, káyé èèyàn má gbó, gbóná kú. Nítorí ibi tó ṣe pé kò gbóná pọ̀jù, kò sì tútù púpọ̀ jù ni. To bá ṣe àwọn tí wọ́n ń gbé ní àwọn ìlú aláwọ̀ funfun, àwọn elé yìí ni wọ́n ní bùkátà sí ìgbóná jẹjẹ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Ẹ̀rọ ìgbésókè jẹ́ ọ̀nà tí a ń gbàgbọ́ láti ara ẹ̀rọ ayárabíàṣá kété kété ní ọ̀nà tí a gbàgbé sókè, tí èèyàn méjì àbí mẹ́ta àti àwọn tí wọ́n bẹlé gbé èèyàn tí wọ́n ò mọ̀ gbọ́ ohùn tí ẹ̀rọ ayárabíàṣá èèyàn tí ó ń sọ.

Ọmọ ènìyàn kò sí nínú ẹ̀dà ọmọ ènìyàn láti máa fò torí a dá wa pẹ̀lú ẹsẹ̀ atọwọ́ ni. Ẹní bá fò, ín lo àlìkámo. Sùgbọ́n ọ̀nà tí à ń gbà fò, òun náà ni pẹ̀lú ẹ̀rọ ọkọ̀ ojú òfuurufú.

Iṣẹ́ jẹ́ ọ̀nà tí olùkalukù ń gba wá Ìjẹ àti ìmú ní ojoojúmọ́. So, iṣẹ́ ìta gbangba jẹ́ iṣẹ́ tí a ń ṣe níwájú ìta, tí kò ń ṣe nínú ilé àti ìta gbangba àti inú ilé. Èyí keyi tó bá jẹ́ nínú isé, kó ṣa àti máa mú ọ wá, ko seyi tawa ole se.